Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni ọdún tó kọjá. Ọdún tó kọjá náà ni mo kẹ́yìn lọ ilé ìkàwé tí ó jẹ́ ọdún tí mo ṣetán ní irú àkókò bayí náà nìṣa tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Àmọ́ mo ṣì ń kàwé náà o, àmọ́ kí n lọ sí ilé ìkàwé titi eyi to jẹ pe ilẹ ìkàwé gán gán o ti pe.

Mo ma n lọ sí ilé ìjọsìn, ẹ, onígbàgbọ́ ni mí ní nǹkan tí mo túmọ̀ sí ni pé mo jẹ́ ọmọ mùsùlùmí tó dẹ́ túmọ̀ sí pé kò n ṣe dandan ná fún obìnrin láti lọ àmọ́ mo ma n lọ níjọ́ tí ó bá wù mí kí n lọ. Ṣùgbọ́n o ti pẹ́ sẹ́yìn tí mo ti lọ dárí o. O ti pẹ́ gan tí mo ti lọ àmọ́ mo ma n jọ́sìn níilé. Kò sí ibi tí ènìyàn kò le ti jọ́sìn ní ẹ̀sìn mùsùlùmí bóyá ní ilé ìjọsìn ní bóyá nínú ilé ni. Inu ilé gan lo dáa jú fún obìnrin láti jọ́sìn jù.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream, òun náà ni dúndùn tí ó máa ń dùn bó ṣe dì ni to ṣe wà ní ìyín tó wá di tó wá tún wa tutu tó ṣe máa wá yọ mọ́yanlẹnu pẹ̀lú dúndùn yẹn, òun ni adùn tí mo fẹ́ràn jù nínú rẹ̀ tí mo dẹ̀ nífẹsí dáadáa.

Ìgba orun mi kò ní àkókò tó bá ṣe wù mí sí ni mo ṣe máa ń sùn, àmọ́ ní àtijí mo máa ń jí kíakía ṣùgbọ́n àti sùn ni ìgbà tó bá wù mí ni mo máa ń sùn. Mi ò ní àsìkò kan pàtó pé àsìkò báyìí ò ní mo gbọ́dọ̀ ẹ sùn, mi ò ní pé àsìkò báyìí mo gbọ́dọ̀ sùn, kò síwájú tí ènìyí kii sùn. Ti má ṣà ti kí run alẹ́ tán tí mo dẹ̀ ti ṣe ohun kan tí mo fẹ́ ṣe tán mo máa ń sùn. Mò dẹ̀ lẹ́ máa tètè sùn tó bá dẹ́rùn mí mò lè tètè sùn àsìkò tó bá wù mí ni.

Iye wákàtí tí mo ma ń ṣiṣẹ́ lójoojúmọ́ kò ní iye ò. Mi ò kín tẹ̀lé iye wákàtí tí mo ma fi ń ṣiṣẹ́. Mo kan máa ń ṣiṣẹ́ ní, àsìkò tí iṣẹ́ báyo báyìí, mo máa ṣé. Míi ní pàtó pé wákàtí báyìí ni mo ma ń ṣiṣẹ́ lójoojúmọ́. Mi kì í ṣọ́ àsìkò tí mo ma ń ṣiṣẹ́. Mo kò mọ̀ pé mo ma ń ṣiṣẹ́ ni àsìkò tó to àti àsìkò tó yẹ nígbà tó bá dẹ́ wumí láti ṣe.

Kò sí ẹ̀yì tí mi ò fẹ́ràn nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Èyí tí mi ò fẹ́ràn rárá òun náà ni ọ̀sán tó bá pọ́n. Àmọ́ tó bá jẹ́ òwúrọ̀, tó bá jẹ́ ìrọ̀lẹ́, ẹ́, àsìkò yẹn máa ń dára gidi, ó máa ń túnyàn lọ́kàn, ó máa ń túnyàn nínú. Àmọ́ tí bá ní kí n mú èyí tí mo fẹ́ràn jù lọ, ooo, mi ò tíì mọ èyí tí mo máa mú. Ó fẹ́ dàbí pé ìrọ̀lẹ́ ni mo máa mú tàbí àárọ̀ sá tàbí òwúrọ̀ mi ọ mọ̀n.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, à, èmi tó jẹ́ pé mo le máa jẹ oúnjẹ alẹ́ sùn gan asiko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, èmi ò ní igba pe àkókò báyìí o. Àmọ́ tí ilẹ̀ bá ti ṣú ju mi kì í lè rí oúnjẹ jẹ. Mi òn tíe sábà jẹ́ èèyàn tó máa ń jẹun alẹ́, mi ò lè sọ pé àkókò báyi ni mo máa ń jẹun alẹ́ ṣùgbọ́n tí ilẹ̀ bá ti ṣú ju, bá ti dàbí ago mọ́kànlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ago mẹ́wàá, ago mọ́kànlá mi kì í lè jẹun mọ́, ó tún di ijokeji ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáadáa. Nínà tí mo máa ń nà kò ṣe pé kí n ran nà yàn ní ẹ̀gbà ọwọ́ máa na ni nínà pé kí n ṣe eré ìdárayá. Kò ṣe pé nína ẹlẹ́gbà. Tóbá je pé nína ẹlẹ́gbà ni, èmì o kí n na ara mi ò. Àmọ́ tó bá jẹ́ nínà pé kí n ṣe eré ìdárayá, kí eyan ṣe eré imú ara jáfáfá, mo máa n na ara mi dáadáa.